Rárá, mi ò ní irùgbọ̀n Torí irúgbìn a máa ń jẹ́ kí ẹ̀yìn, a máa ń jẹ́ kí èyi, kí èèyàn má gbo ojúrí. Ìdí tí mi ò fi like irùgbọ̀n ni pé, irùgbọ̀n a máa ń hú mi ní irun níwọ̀n ìgbà tí mo bá ti dáa sí. Ìdí nìyí tí mi ò fi fẹ́ràn irùgbọ̀n Torí wọ́n máa ń ní kí ènìyàn kó fá orí, kó sì tó fá irúgbìn rẹ̀, a máa mú kó, kó, ó jẹ́ ọkùnrin tó rẹwà jù láwùjọ. Ìdí nìyí tí mi ò fi fẹ́ràn ìrúgbìn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú ìlera mi torí dókítà alábẹ́rẹ́ ti sọ fún mi wípé ìlera ó ṣe pàtàkì àti pé kí èèyàn kí ó máa lọ sí ibi tí èèyàn ó ti ṣe ìlera ara ní ẹ̀ẹ̀kan ní oṣù kọ̀ọ̀kan. Ìdí nìyí tí mo fẹ́ràn láti máa ṣe ìlera ara mi torí wípé láìṣe ìlera ara mi, mi ò tún lè mọ ibi tí àgọ́ ara mi tún kùn sí tàbí ibi tí mo bá tún nílò láti ṣe àyẹ̀wò ara mi. Ìdí nìyí tí mo ṣe fẹ́ràn láti máa ṣe ìlò ìlera mi torí wípé ọ̀dọ́ ni mí torí ọ̀dọ̀ ṣí ni ó nílò láti máa ṣe ìlera ara mi.

Ah! Ìgbà tí mo ké-- tí mo kẹ́yìn kọ́ ẹ̀kọ́ tuntun, ó jẹ́ bíi dédé oṣù bíi méjì sí ẹ́yìn. Nígbà tí ọ̀gá mi tí mò ń kọ́ iṣẹ́ aṣọ ní ọ̀dọ̀ wòn. Ọ̀gá mi wá-- àwọn customer kan wá ọ̀gá mi wá láti ìlú òkè. Wọ́n ní àwọn fẹ́ ran aṣọ aláràǹbarà. Inú mi dùn púpọ̀ torí mo ti ń fẹ́ kí ọ̀gá mi kó kọ́ mi ní àtìran aṣọ aláràǹbarà. Ṣùgbọ́n ọ̀gá mi kì í sábà fẹ́ kọ́ wa nítorí pé àtìran aṣọ aláràǹbarà ò le púpọ̀. Niwọn ìgbà tí mo sì ti rí pé àwọn ẹni tó wá láti ìlú òkè wọ́n fẹ́ wá kọ́ ọ̀gá mi ni, wọ́n fẹ́ wá ran aṣọ aláràǹbarà ní ọ̀dọ̀ ọ̀gá mi. Inú mi dùn púpọ̀, ayọ̀ mi kún. Mo ní, "à, ọ̀gá, àsìkò ni láti kọ́ mi ní ǹkan tuntun níbi iṣẹ́." Ọ̀gá mi ní, "áà, ó ṣi padà kọ́ ǹkan tuntun." Inú mi sì dùn púpọ̀ púpọ̀ púpọ̀. Èyí ni ohun tó mú inú mi dùn àti ǹkan kẹ́yìn tí mo kọ́ tuntun níbi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ. Orúkọ ìnagijẹ mi sì ni orúkọ tí àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí. Èyí sì máa ń jẹ́ kí n tètè dáwọn lóhùn níwọ̀n ìgbà tí wọ́n bá ti pè mí ní orúkọ yìí. Orúkọ ìnagijẹ tí mo sì ń jẹ́ ni Alao ọlọ́pẹ. Tí wọ́n bá ti pè mí ní Aláo ọlọ́pẹ, etí mi á tètè nà mó orúkọ yìí. Ìdí nìyí tí mo fi jẹ́ ìnagijẹ Aláo ọlọ́pẹ. Aláo ọlọ́pẹ tí mo sì ń jẹ yìí, ó jẹyọ wá láti ibí tí bàbá mi ti, ibí tí bàbá mi ti, tí bàbá mi ní oko ọ̀pẹ. A máa ń ṣe ẹmu, ẹmu ògìdì lọ fún àwọn aráàlú. Èmi sì ni mo máa sábà gùn ọ̀pẹ náà torí bàbá mi ti di àgbà tí wọ́n ò fi lè, tí wọ́n ò lè gun igi ọ̀pẹ mó. Ìdí nìyí tí àwọn ọ̀rẹ́ mi fi máa ń pè mí ní Aláwọ̀ ọlọ́pẹ. Aláo ọlọ́pẹ yìí ó jẹ́ orúkọ tí àwọn aráàlú máa ń pè mí. Bàbá mi gan, ìgbà mí tí a bá wà ní oko ọ̀pẹ, wọ́n máa ń pè mí Aláo ọlọ́pẹ. Èmi náà a, a sì dáwọn lóhùn pé "oo".

Ẹn, mo máa ń ní ìpàdé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ torí wípé ẹgbẹ́, ẹgbẹ́ aláṣọ tí mo, ẹgbẹ́ aláṣọ tí mo wà a máa ń sábà ń ṣe ìpàdé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ kí a tó lè yára wa ní, kí a tó lè yára wa ní ohun kan kan sí èkejì kí a máa, ohun kan tí a máa fi ta aṣọ àbí ọjà wa. Ìpàdé mi lọ́sọ̀ọ̀sẹ̀ ó sì máa ń ṣe pàtàkì láti lọ torí tí mi ò bá lọ wọ́n á mú mi wípé, "àáa kí ló dé tí ẹ̀ fi wá? Ẹ̀yin òdídi akọ̀wé ẹgbẹ́, kí ló dé tí ẹ̀ fi wá sí ibi ìpàdé?" Ìdí nìyí tí mo máa ń fi ń lọ sí ibi ìpàdé ní ọ̀sọ̀ọ̀sẹ̀. A sì máa ń mú mi rántí pé, "àáa èyí, ìpàdé yìí tún ṣe kókó láti lọ torí wọn ò gbọdọ̀ pa jẹ torí tí wọ́n bá pa jẹ wọ́n lè gba oyè, oyè akọ̀wé náà lọ́wọ́ mi kí wọ́n gbe fún ẹlòmíì." Ìdí nìyí tí mo máa ń fi gba ìpàdé mi ní ọ̀sọ̀ọ̀sẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ti ṣìná rí ní ìwọ̀n ìgbà tí wọ́n sọ fún mi wípé má ṣe ṣe báyìí, má ṣe ṣe léyìí. Mo kọ tí kún sí wọn, mi kò ṣe ohun tí wọ́n wí fún mi. Èyí ló mú mi kí n ṣìná ní ohun tí mo fẹ́ ṣe. Wọ́n ní má ṣe kọ́, má ṣe lọ sí abúlé lọ wo bàbá àgbàlagbà torí ibẹ̀ léwu. Mo kọ tí kún sí wọn, mi ò gbọ́. Ìdí nìyí tí mo fi ṣìná. Wọ́n sì bá mi wí gidigidi. Wọ́n ní, "Háà! O ṣe eléyìí tan. A ti wí fún ẹ wípé má ṣe lọ sí abúlé lọ wo bàbá àgbà." Mo kọ tí kún sí wọn, mo ní màá lọ wo bàbá àgbà. Èyí ló mú mi, èyí sì jẹ́ àṣìṣe tí mo ṣe ní àsìṣẹ̀ náà tí mo ṣe láì rí ohunkóhun. Háà.

Mo fẹ́ràn mango púpọ̀ púpọ̀, èyí tí àwọn bàbá àgbà máa ń gbìn sí oko. Mo sì fẹ́ràn láti máa jẹ èso gidigan torí èso a máa ń fún yẹn ní àìlera àti ìfọ̀kànbalẹ̀ ọkàn. Mo lọ sí oko bàbá ní ọjọ́ kan torí wípé mo fẹ́ jẹ èso tó dára jù ní oko bàbá. Mo gùn gí lọ láti ká èso náà, ṣùgbọ́n ìgbà tí mo ká èso náà tán tí mo ṣe sọ pé kí n máa sọ̀kalẹ̀ bọ̀ ni mo ríi wípé ẹsẹ̀ mi kò lè tó lè mọ́. Mo sì bẹ́ jígà láti orí igi èso náà. Ìdí nìyí tó fi jẹ́ pé tí mo bá ti fẹ́ jẹ èso, mo máa sábà fẹ́ mú ọ̀pá lọ́wọ́ láti fi ka torí mo fẹ́ràn èso púpọ̀ mi ò jẹ́ kí n lè sọ pé "ah mi ò lè jẹ èso mọ". Ìdí nìyí tí mo fi fẹ́ràn mango yìí tí a máa ń ká ní oko bàbá.

A ti máa lọ síbí oṣù méjì sẹ́yìn tí mo ti lọ ṣe ìṣẹ́gun ọdẹ, tí mo ti lọ ṣoko ọ, tí mo ti lọ sóko ọdẹ. Torí wí pé ati a ti lọ sí oko ọdẹ mi kì í mii lè dá lọ lásán. Torí wí pé mo fẹ́ràn láti tẹ̀lé bàbá àgbà àbí bàbá mi lọ sí oko ọdẹ, torí wí pé wọ́n wí fún mi pé àwọn ẹranko inú igbó náà ọ burú jọjọ. Torí wí pé láìsí èèyàn méjì àbí èèyàn mẹ́ta, èèyàn nìkan kò lè dá lọ sí inú igbó yìí. Torí oko ọdẹ ó lewu pupọ̀ pupọ̀ púpọ̀ fún àwọn ọmọdé ìsín. Ìdí nìyí tí mo fi fẹ́ràn láti máa tẹ̀lé bàbá mi lọ sí oko ọdẹ. Torí oko ọdẹ ó máa ń dùn púpọ̀ púpọ̀ bá ṣe máa ń dárin ní ojú ọ̀nà ló máa ń dùn mọ́ mi. A sì máa ń dárin dáadáa. Ìdí nìyí tí ó fi jẹ́ pé o maan, ó ti pẹ́ tí mo ti lọ sí oko ọdẹ gbẹ̀yìn.

Ah! Mo fẹ́ràn ice cream lọ́pọ̀lọpọ̀ gbá. Torí wípé ìgbà tí mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ èyí tí a ń pè ní primary school, bàbá mi àti ìyá mi, wọn máa ń ra ice cream fún mi ní ojoojúmọ́ tí wón bá ti wá gbé mi ní ilé ìwé náà. Torí wípé ice cream máa ń jẹ́ kí ọkàn ẹyan o tutù, tutù, gbẹ́nì jọjọ. Ìdí nìyí tí mo fi like ice cream. Ice cream yìí sì ni tí wón bá, wón bá ta oní múrí kan àbí oní wàsó, inú mi máa ń dùn wípé á pọ̀ ju ti oní pọ̀n márùn-ún lọ. Ìdí nìyí tí mo fi fẹ́ràn ice cream. Ice cream sì máa ń dùn fún àwọn ọmọdé. Àwọn ọmọdé sì ni tí a bá mú ice cream yìí, a, a máa sunkún sí àwọn bàbá wa lórun wípé mo fẹ́ mú ice cream yìí. Wọn á dẹ̀ tówó bápo, wọ́n á fún wa wípé "gbá lọ ra ice cream yìí kí wọn náà kó mú ǹkan".

Mo fẹ́ràn láti máa mu ẹ̀kọ gbígbóná ní àárọ̀ ní òwúrọ̀ kùtùkùtù. Ìdí nìyí ni pé màmá mi àti ìyá àgbà wọ́n ti fi kọ́ mi láti kékeré wípé tí mo bá ti kọ́kọ́ jí ipè, n kọ́kọ́ gbé ẹ̀kọ́ gbóná lura torí wípé ẹ̀kọ́ gbóná tí mo kọ́kọ́ gbé lura á fún mi ní okun, a sì jẹ́ kí n lè ṣiṣẹ́ dáradára. Torí náà, ìdí nìyí tí mo fi fẹ́ràn láti máa mu, mu láti máa mu ẹ̀kọ́ gbígbóná láàárọ̀ kùtùkùtù. Mo tún tún fẹ́ràn láti máa fi àkàrà jẹ torí wípé láì, láì, láì tí èèyàn bá mu ẹ̀kọ́ gbóná láàárọ̀ kùtùkùtù kò ní sábà lọ. Ìdí nìyí tí mo fi fẹ́ràn láti máa fi àkàrà jẹ ẹ̀kọ́ gbóná ní òwúrọ̀ torí wípé méjèèjì ò bá ara mu rẹ́gìrẹ́gì.

Mo fẹ́ràn àwọ̀ funfun lọ́pọ̀lọpọ̀ torí wípé wón ní funfun ni ènìyàn gbọ́dọ̀ máa fẹ́ràn torí wípé funfun jẹ́ àmì kan àbí ó jẹ́ ohun kan tó ń jẹ́ pé o mọ̀. Torí pé funfun jẹ́ ohun kan tí àwọn bàbá wa, labàbá wa tí wón fẹ́ràn jù torí wọ́n, torí wọ́n wo pé tó bá filé ní funfun, o ti mọ́, o sì ti ní ìwà bí ọmọlúwàbí torí funfun kì í sábà gbà dọ̀tí sára àbí funfun kò fẹ́ràn idoti kankan. Ìdí nìyí tí èmi náà fi fẹ́ràn àwọ̀ funfun torí àwọ̀ funfun ni ohun tí ó yẹ kí èèyàn fẹ́ràn jù torí àwọ̀ funfun jẹ́ àmì kan tí a fi máa ń da ọmọlúwàbí mọ̀ wípé "háá! Èléyìí ọmọlúwàbí ni". Àwọ̀ funfun yìí jẹ́ ohun tí bàbá mi àti ìyá mi tí wón si tun fẹ́ràn jù. Ìdí náà ni èyí tí èmi náà fi fẹ́ràn àwọ̀ funfun.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa sùn ní ọ̀sán púpọ̀ torí wípé ọ̀sán ni àsìkò, àsìkò ìsinmi mi kó tó di pé máa tú bẹ̀rẹ̀ iṣẹ́ mi ní ìrọ̀lẹ́. Ìdí nìyí tí mo fi fẹ́ràn órùn ọ̀sán. Orùn ọ̀sán ṣe pàtàkì láti jẹ́ kí àgọ́ ara wa kó ní ìsimi, torí wípé gbogbo iṣẹ́ tí a ti ṣe ní àti àtàárọ̀. A máa jẹ́ kí ẹ̀yàn kí ó le tún bọ̀ ní okun àti agbára láti fi ṣiṣẹ́ ẹ̀ mi yàtọ̀ torí wípé wón ní láì sí mi ẹ̀yàn ṣe lásán ni o. Torí wípé bí mo bá ti jí ní òwúrọ̀ kùtùkùtù, màá fọnu, màá dẹ́wẹ́, màá dẹ́ wá boya bi kókó gboona gbe lura tí màá fi lọ sí ibi iṣẹ́ mi. Tí mo bá dẹ̀ tí ṣíṣe di ọwọ́ ọ̀sán, màá dẹ̀ wá ibìkan tó jẹ́ kò láríwo tí màá tẹ́ ibùsùn mi sí. Màá sì da àso bo ra láti jẹ́ kí àwọn àgọ́ ara mi kó tò.

Wọ́n bí mi ní oṣù kọkànlá, èyí tí a mọ̀ sí November. Oṣù kọkànlá yìí ni ó jẹ́ oṣù tí mo fẹ́ràn jù nínú gbogbo oṣù torí wípé àwọn òbí mi sọ fún mi wípé àwọn bí mi ní oṣù kọkànlá. Oṣù kọkànlá yìí, òun ni mo fẹ́ràn jù nínú gbogbo oṣù torí wípé ó bọ́ sí àyájọ́ ọjọ́ ìbí mi torí wípé inú mi máa ń dùn gidigidi tí a bá ti mú oṣù yìí. Ìdí nìyí tí mo fi fẹ́ràn oṣù kọkànlá. Ohun mìíràn tí mo tún fi fẹ́ràn oṣù kọkànlá ni wípé àwọn òbí mi wọ́n máa ń sábà ń ṣe wẹ̀jẹwẹ̀mu fún mi ní ọjọ́, ní oṣù kọkànlá torí wípé oṣù kọkànlá yìí, òun ni mo fẹ́ràn jù jùlọ nínú gbogbo oṣù. Ìdí nìyí tí mo fi fẹ́ràn oṣù kọkànlá. Oṣù kọkànlá ni wọ́n bí mi gẹ́gẹ́ bí ọmọ ilẹ́ Yorùbá.

Rárá o, mi ò tíì sí ọjọ́ kan láì má lo ẹ̀rọ ayélujára. Ojoojúmọ́ ni mo sábà máa ń lo ẹ̀rọ ayélujára yìí torí wípé òun ló rọrùn púpọ̀púpọ̀ fún àwa ọmọdé òde òní láti fi sáré bá ara wa sọ̀rọ̀ ní ìṣẹ́jú àyà kan. Ìdí nìyí tí mi ò fi lè sọ pé ọjọ́ kan wà tí mi ò tíì lo ayára bí àsá tí à ń pè ní ẹ̀rọ ayélujára. Ìdí nìyí tí mo fi máa ń sábà tọ́jú rẹ̀ dáradára wípé ìgbà mí wà tó jẹ́ pé màá ṣì tún lò àbí màá ṣì ti nílò rẹ̀. Ìdí nìyí tí mo fi ń lo ẹ̀rọ ayélujára tí a mọ̀ sí fóònù.

Ẹ̀kan ṣoṣo, ẹ̀kan ṣoṣo nìkan ni mo máa ń jẹun ní alẹ́. Ìdí nìyí tí oje pé tí bá jẹun púpọ̀ ní alẹ́ mi ò ní le ri orun sùn, màá máa yí ki ní orí ìbùsùn. Ohun ìdí nìyẹn tí mo fi ń jẹ ẹyọ̀kan ní alẹ́ torí tí n bá jẹun púpọ̀ jù àbí tí n bá jẹun bí ẹẹmẹta ní alẹ́, mo lè máa ro orun sùn but. Ṣùgbọ́n tí bá jẹun ẹyọ̀kan ní alẹ́, màá sùn ọkan mi á sì balẹ̀, màá le yí sibí tó bá wù mí lórí ìbùsùn. Ṣùgbọ́n tí mo bá jẹun púpọ̀ jù, màá máa yí ki mo sì túlé máa ro orun sùn torí wípé ikùn mi á ga gọbọi, mi ò ní le rí orun sùn rárá.

Ìgbà tí mo máa ń sábà, ìgbà tí mo sábà máa ń sinmi oúnjẹ ọ̀sán mi ni ìgbà dédé, dédé aago kan, dédé aago kan ni mo sábà máa ń sinmi oúnjẹ ọ̀sán mi torí wípé wọ́n ni iṣẹ́ lóògùn ìṣẹ́, iṣẹ́ là tí mo ní lọ́lẹ̀, torí tí mo bá s- tí mo bá sinmi jù àwọn oní kọstọ́mà- àwọn kọstọ̀mà mi, àwọn oníbàárà mi wọ́n ní wọ́n lè máa tètè wá àbí kí wọ́n máa padà wọ́n máa yípo, kí wọ́n sì máa rò pé ah eléyìí sinmi ní sinmi lónìí kò rọ́jà kankan tó fẹ́ tà lónìí. Ìdí nìyí tí mo fi máa ń sinmi ju wákàtí kan náà lọ. Wákàtí kan náà ni mo máa ń fi sinmi torí lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá sinmi jù àwọn oníbàárà mi wọ́n á yípo, wọn á sì, wọn ò sì ní wá mọ́ níjọ́ mi. Ìdí nìyí tí mo fi ń sinmi ní wákàtí kan.

Bẹ́ẹ̀ni, mo máa ń tètè dé ní àkókò torí wípé níbi iṣẹ́ tí, níbi iṣẹ́ mi tí mo yàn láàyò tí wón sì gbà mí sí, mo máa ń tètè dé bẹ́ẹ̀ torí wípé ọ̀gá ilé iṣẹ́ náà ó ti fi òfin kalẹ̀ wípé ẹnikẹ́ni tó bá ti kọjá aago mẹ́jọ sí òkè, òun yóò dá duró ní ẹnu iṣẹ́. Ìdí nìyí tí mo máa ń fi tètè dé ibi iṣẹ́ mi ní àkókò torí wípé ibi iṣẹ́ ẹni láti mọni lọ́lẹ̀ torí àkókò ṣe pàtàkì púpọ̀ púpọ̀ ní ibi iṣẹ́ mi. Ọ̀gá mi gan kò sì fi àkókò falẹ̀ arárá torí wípé àwọn oníbàárà wa máa ń fẹ́ tètè bá wa ní ibi iṣẹ́ torí wípé ọ̀nà jíjìn ni wón ti máa ń bá wa ra ọjà. Ìdí nìyí tí àwa gan fi máa ń tètè lọ, táa fi máa ń tètè dé, táa sì máa ń tètè dé ní àkókò torí wípé àkókò ẹni ni iṣẹ́ ẹni. Èyí ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi torí wí pé ẹbí ẹni náà ni ayò ẹni. Torí bí mo ṣe máa ń lo àkókò mi pẹ̀lú àwọn ẹbí mi ni wípé tí mo bá ti kuó nibi iṣẹ́ ní ìrọ̀lẹ́ ọjọ́ Jímà, èyí tí a mọ̀ sí Friday, màá lọ sí ìlú ibi tí wón wà, màá lọ bá wọn ní àlejò torí wípé a àti ọjọ́ Ajé ni mo ti kuró ni, ni mo ti kuró ni ìlú tí wón wà. Màá sì lọ bá wọn ní ọjọ́, ọjọ́ Jímọ̀ èyí tí a mọ̀ sí Friday. Màá lọ bá wọn, inú wọn á dùn bí wọ́n ṣe rí mi lókèèrè. Àwọn ọmọ mi á sì yọjú sí mi, wọ́n á tún bú sẹ́rin, wọ́n á dì mọ́ mi gbàgì. Ìyá wọn á sì dìbọ̀ mi lọ́pọ̀lọpọ̀ wípé, "báà lé mi ẹkáàbọ̀". Inú tèmi náà a sì dùn. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ mi á sì gba báàgì lọ́won mi, a sì wọlé lọ, a sì, màá sì bomi sára, wọn a sì fún mi ní oúnjẹ. Èmi náà sì jẹun. Bí mo bá sì jẹun tán, màá tún wá, màá tún wá bọ́ sí fàrándà ibi tí a sì máa dáwọ́kẹ̀ẹ́ tí a sì máa rerìn papọ̀. Èyí ni àkókò tí mo máa ń lò pẹ̀lú àwọn ẹbí mi. Tó bá sì tútù di ọjọ́ Ajé, màá tún gbé ẹrù mi ibi iṣẹ́ tún yá torí wípé ẹbí ẹni ayò ẹni ni.

Mo jẹ́ ẹnìkan tó jẹ́ igbákejì ọ̀gá ní ilé iṣẹ́ táa wà. Igbákejì tí mo sì jẹ́ ni wípé ọ̀gá ti fi tó mi létí wípé àwọn tí ó jẹ́ ọmọṣẹ́ lẹ́yìn wa wípé èmi ni kí ń máa darí wọn torí wípé ọ̀pọ̀lọpọ̀ nú wọn ló máa ń ṣe bóṣewù tó sì máa ń sọ̀rọ̀ sí àwọn oníbàárà wa bóṣewù. Ìdí nìyí tí ọ̀gá fi fi mi jẹ olórí àwọn òṣìṣẹ́ torí wípé wọ́n rí pé mò ká jù ẹ, mo sì mọ̀ nípa kára kátà torí wípé èmi nìkan ni mo ti pẹ́ ní ibi iṣẹ́ náà. Ìdí nìyí tí ọ̀gá fi mi jẹ ọ̀gá àwọn oníṣẹ́ torí wípé àwọn oníṣẹ́ wa rádarada.

Mo máa ń dáhùn fóònù mi níbi iṣẹ́ báyìí wípé ẹ jọ̀wọ́, tani ó wà ní orí aago? Ẹ jọ̀wọ́, àti bo ni ẹ ti ń pè wá sí orí aago? Wọn á, ó tó wọ́n á sì dá mi lóhùn pé ẹ̀ ń lẹ o. Àwọn ni o. Ó tó wọ́n á dárúkọ orúkọ ara ẹ̀, a sì dá mi lóhùn wípé ṣọ́wọ́ ń yá, ṣe gbogbo ẹ̀ lọ dédé? Èmi náà a sì dá lóhùn pé bẹ́ẹ̀ni, ọwọ ń yá. Báyìí ni mo ṣe máa ń dáhùn a-- báyìí ni mo ṣe máa ń dáhùn fóònù mi níbi iṣẹ́ torí wípé a ní ọjọ́ púpọ̀ níbi iṣẹ́ láti fi máa dá àwọn èèyàn ní ohùn lórí fóònù mi. Ìdí nìyí tí ọ̀gáa wa fi sọ pé ká bá ti fẹ́ dá àwọn èèyàn ní ohùn lórí fóònù wa níbi iṣẹ́ wípé ká bọ́ sí ẹgbẹ́ kan, kàbí ká bọ́ sí yàrá ibi tí kò tíì sí àwọn oníbàárà torí wípé àwọn oníbàárà wọn ó máa wò wá wípé kí ni i ṣe àwọn eléèyi. A wá ra nǹkan, ẹ̀ wá lọ́ fi wá bá èèyàn sọ̀rọ̀ ní orí fóònù. Eléèyí sì máa bí oníbàárà mi nínú. Ìdí nìyí tí a fi máa ń bọ́ sí ẹgbẹ́ kan.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe lè tún nǹkan ṣe torí wípé mo kọ́ nípa ká máa tún nǹkan ṣe. Àgàgà èyí tó bá jẹ́ bí ẹ̀rọ ayélujára tí a mọ̀ sí fóònù, òun ni mo mọ̀ láti máa tún ṣe jù. Tàbí tó bá jẹ́ pé ẹẹ́hn fóònù rẹ kò lè sọ̀rọ̀ dáadáa sókè tàbí tó bá jẹ́ pé óò r'éèyàn bá sọ̀rọ̀ láti ibòmíràn sí ibìkan, o lè gbe wá fún mi, mo mọ̀ nípa àti tún eléyìí ṣe dáadáa. Eléyìí ṣì ni ohun tó máa ń dùn mọ́ mi tí mo bá ti ń ṣe é jù torí wípé iṣẹ́ tí mo kọ́ kò sí ẹ́ní bọdì, kò sí èèyàn tó lè dàá rú mọ́ mi lójú. Ìdí nìyí tó fi jẹ́ pé iṣẹ́ tí mo mọ̀ gidigidi òun ni eléyìí torí wípé mo kọ dájúdájú mo kọ dáradára ní ọ̀dọ̀ ọ̀gá mi iṣẹ́ ká máa tún nǹkan ṣe, mo mọ̀ nípa rẹ̀ dáradára.

Ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́ kò ju wákàtí kan àti àbọ̀ lọ, torí wípé níbi tí mò ń gbé ó jìn síbi iṣẹ́ gidigidi, tó fi jẹ́ pé wákàtí kan àti àbọ̀ ni mo máa ń lò ní ojú ọ̀nà. Tí mo bá dẹ̀ sí jí ní dédé aago márùn-ún, màá fọ́nu, màá wẹ̀, màá dẹ̀ jẹun, tí oúnjẹ tí ìyàwó mi ti pèsè sílẹ̀ fún mi, torí wípé mo gbọ́dọ̀ jẹun kí n tó lọ sí ibi iṣẹ́, torí láìjẹun, Hín ní lè ní okun àti ṣiṣẹ́ dáadáa. Èyí nìyí tí mo máa ń fi jẹun dáadáa kí n tó lọ sí ibi iṣẹ́, torí wípé ọ̀nà iṣẹ́ mi ó jìn gidigidi, kín sì tó padà sílé, òhún náà jìn gidigidi. Idí nìyí tí mo máa ń fi jẹun dáradára kó tó di pé màá lọ sí ibi iṣẹ́.

Tábìlì iṣẹ́ mi, ó tóbi, ó dẹ̀ tún gùn ó tún ga sókè díẹ̀ torí wípé mo fẹ́ràn kí tábìlì mi kó fẹ̀ kí n lè bá ráyè kó àwọn ǹkan tí mo fẹ́ ṣe ní ọjọ́ náà síbẹ̀ torí wípé láì, láì jẹ́ kí tábìlì mi kó fẹ̀ dáadáa, ń ní lè ráyè mọ èyí tí ó kàn nínú àwọn ǹkan tí mo fẹ́ ṣe ní ọjọ́ náà. Ìdí nìyí tí mo fi fẹ́ràn tábìlì mi kó fẹ̀ dáadáa torí tí tábìlì ẹ̀èyàn bá fẹ̀, èèyàn ó fi lè rí wípé èyí iṣẹ́ báyìí, iṣẹ́ báyìí lòótí rí ṣe. Ọ̀gá mi gan sì máa ń sọ fún wa pé tí a bá fẹ́ jẹ́ kí ibi iṣẹ́ wa kó ní ìtumọ̀, ká jẹ́ kí tábìlì wa kó fẹ̀ dáadáa torí wípé àwọn customer mìí wón lè fẹ́ gbé ǹkan àbí kó jé pé àwọn ọmọ iṣẹ́ rẹ wón wá gbé ǹkan síbi tí ó yẹ kí wọ́n gbe sí, ṣùgbọ́n tí tábìlì rẹ bá fẹ̀, wọ́n á lè gbé síbi tó yẹ kí wọ́n gbe sí.

Kọ̀m̀pútà tí mo ní o jẹ́ méjì. Kọ̀m̀pútà alákọ̀kọ tí mo ṣì ní, òun ni à ń pè ní Dell. Ẹlẹ́ẹ̀kejì tí mo ní, òun ni á ń pè ní HP. Àwọn méjéjì mo fẹ́ràn púpọ̀, púpọ̀ láti máa lò wọ́n torí pé wọ́n máa ń mú iṣẹ́ mi yára yára torí wipé inẹ́ wọn sì ní kò n tètè kú bọ̀rọ̀ torí wipé àwọn népà, àwọn ẹ̀rọ amúnẹ́wá, wọ́n máa ń sábà dojú tiwà nígbàkúùgbà tí a bá sọ pé a fẹ́ lo ẹ̀rọ kọ̀m̀pútà yìí. Ìdí nìyí tí mo fi fẹ́ràn láti máa lo Dell àti HP torí inẹ́ orí wọ́n máa ń dúró púpọ̀, púpọ̀. Ìdí nìyí tí mo fi fẹ́ràn rẹ̀. Àwọn ọ̀rẹ́ mi gan, wọ́n ń lo ẹ̀rọ kọ̀m̀pútà yìí ní ilé wọn.

Mo máa ń ṣe àmójútó ilé mi ní ọjọ́ àlàmísì torí wípé láti ọjọ́ ajé tí ó bá ti di ọjọ́ àlàmísì, mo máa sábà ń wà níbi iṣẹ́, mo sì máa ń mú ọjọ́ kan tó jẹ́ ọjọ́ pàtàkì tó jẹ́ pé ọjọ́ isimin ni mo sábà máa ń mú láti fi ṣàmójútó ilé mi. Mo sì fẹ́ràn láti máa mú ọjọ́ àlàmísì gidigidi torí wípé láì tún inú ilé ṣe, inú ilé àwọn ọ̀rẹ́ mi gan won a máa sá fún mi. Wọn ò ní fẹ́ wo inú ilé wa ṣùgbọ́n ìdí nìyí tí mo fi fẹ́ràn láti máa tún inú ilé mi ṣe torí wípé wọ́n ní ìmọ́tótó ló lè borí ààrùn gbogbo. Ìmọ́tótó sì ni ó dáa fún ọ̀dọ́, ọ̀dọ́ sì ni, ọ̀dọ́ nílò láti máa ṣe ìmọ́tótó ara àti ìmọ́tótó ilé torí wípé ìmọ́tótó ló lè ṣegun ààrùn gbogbo. Ìmọ́tótó ló lè borí ààrùn gbogbo.

Bẹ́ẹ̀ni, mo máa ń sábà rántí àwọn ààlà tí mo bá lá, torí wípé ààlà tí mo lá gbẹ̀yìn ni ààlà pé mo lọ ìlú Amẹ́ríkà. Mo lọ ìlú Amẹ́ríkà pẹ̀lú àwọn òbí mi. Ìgbà tí mo, tí mo lá ààlà yìí, inú mi dùn gidigidi nígbà tí mo jí sáyé. Inú àwọn òbí mi gẹ́n, ó sì dùn nígbà tí mo sọ fún wọn wípé mo lọ ìlú Amẹ́ríkà. Wọ́n ní, "Há! Ọmọ mi, ààlà tí o lá yìí ó dùn jọjọ. Ọlọ́run Elédùmarè yóò sì bá wa fi àṣẹ ṣe. Táwà ni o lọ ìlú Amẹ́ríkà." Inú àwọn òbí mi dùn gidigidi, inú èmi náà sì dùn gidigidi. Mo sì rọ ààlà yìí fún wọn, torí wípé ìlú Amẹ́ríkà yìí wón ti máa ń ró ìyẹn rẹ̀ tipẹ́ tipẹ́ fún wa, wípé ìlú tó dára ni, ìlú tó jẹ́ pé èèyàn ó ní ìfọ̀kànbalẹ̀ níbẹ̀, torí ìlú Amẹ́ríkà ìlú ńlá ni, ìlú tó kún fún wàrà àti fún ẹyin. Bí mo ṣe máa ń rántí, mo máa ń sábà rántí ààlà mi torí wípé èmi gẹ́n, ìyàtọ̀ sí Jósẹ́fù Alálà.

Bẹ́ẹ̀ni, mo máa ń sábà béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn àgàgà tí mo bá ń lọ sí ibi tí mi ò mọ̀. Tí mo bá pàdé arákùnrin àbá arábìnrin abọ́mọdé tí ó mọ ọ̀nà, màá dáa dúró, màá béèrè wípé ẹ jọ̀wọ́ níbo ni ọ̀nà yìí já sí? Tàbí níbo ni ọ̀nà yìí ó gbà lọ sí ilé ẹni tí mo, tí mo ń bèèrè. Ó ṣe ni lánuu wípé ìgbà tí mò ń lọ sí ìlú Èkó, mo béèrè ọ̀nà wípé ẹ jọ̀wọ́ níbo ni ọ̀nà Èkó tí máa tú gbà yàtọ̀ sí ọ̀nà ibi bi? Ẹnìkan àti arábìnrin kan tí wọ́n ń lọ ní òpópónà, wọn, mo dá wọn dúró, mo dẹ̀ béèrè wípé ẹ jọ̀wọ́ níbo ni ọ̀nà yìí níbo ni ó já sí àti pé ọ̀nà níbo ni màá gbà dé bẹ̀. Wọ́n dá mi lóhùn wípé tí mo bá ti ń lọ tààrà, màá yà sí apá ọ̀tún, tí mo bá tún yà sí apá ọ̀tún màá tún yà sí apá òsì bí mo ṣe máa ń béèrè ọ̀nà ni.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tó máa ń ṣe ààtò nǹkan. Mo dè fẹ́ràn púpọ̀ púpọ̀ láti máa ṣe ààtò nǹkan torí wípé mo máa ń ṣe ààtò ilé ìjọsìn wa torí èmi ni pásítọ̀ wa fi ṣe alátò. Ìdí nìyí ti mo fi jẹ́ alátò ìjọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń sábà bá àyàn sọ̀rọ̀. Lọ́pọ̀lọpọ̀ ìgbà kí rí mi ò bá mọ ibi tí màá ti dúró, mo máa ń sábà bá àyàn sọ̀rọ̀ ní ibi ẹ̀rọ agbéni sókè torí wípé ẹ̀rọ agbéni sókè ó lè gbé èèyàn kọjá ibi tí èèyàn ò lérò. Ìdí nìyí tí mo máa ń fi bá àyàn sọ̀rọ̀ níwọ̀n ìgbà tí mo bá ti wọ inú ẹ̀rọ agbéni sókè. Ẹ̀rọ agbéni sókè ó yára púpọ̀púpọ̀ ó sì máa ń jẹ́ kí èèyàn ó tètè dé ibi tí èèyàn bá lọ. Ìdí nìyí tí mo máa ń fi wọ ẹ̀rọ agbéni sókè torí wípé ó yára ju kí iyìnsẹ̀se màá fẹsẹ̀ rìn lọ sí òkè ibi tí isẹ́ mi wà.

Bẹ́ẹ̀ni mo ní àwòrán púpọ̀, àwòrán tí mo sì ní púpọ̀ púpọ̀ ó dára ó sì bu ojú ri. Àwòrán tí mo ní ó tó bí oríṣi márùn-ún. Alákoko ni èyí tí mo yà ní ọjọ́ gbé-- ọjọ́, ọjọ́ tí wọ́n bí mi, ọjọ́ ìbí mi. Àwòrán ẹ̀lẹ́ẹ̀kejì ni ọjọ́ tí mo, tí mo ṣe jáde kúrò ní ilé ìwé girama. Àwòrán yìí ni àwòrán tí mo ní púpọ̀ tó sì dára tó jẹ́ pé tí emi gan bá sì tún tu wò báyìí, inú mi á sì máa dùn, ayọ̀ mi á sì máa kún. Àwòrán yìí ó máa ń mú inú mi dùn torí wọ́n ní ohun tí ó bá ti máa ń mú inú èèyàn dùn ni kí èèyàn máa ṣe. Àwòrán yìí o máa ń mú inú mi dùn púpọ̀ púpọ̀. Ìdí nìyí tí mo fi fẹ́ràn àwòrán lọ́pọ̀lọpọ̀.